Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ó pọ̀ gan. Ìgbà mí wà tí a máa wo ìwà, ìwà nìkan. Ìgbà mí wà to jẹn pé a máa wo bí ẹni yẹn ṣe mọṣẹ́ sí, bí tó ti wá pẹ̀lú àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀, báwo ni ó ṣe rí àti nǹkan tí àwọn èèyàn ó san pa wọ́n àti irú ẹni di èèyàn tí wọ́n jẹ́. Ìgbà mí wà pé a máa wo látara iṣẹ́ ta fi ṣe. Bí a máa wò pé ṣé ènìyí jẹ́ ẹlẹ́sìn wa, ṣé ènìyí jẹ́ ẹlẹ́sìn wa. Ó ṣe pé bóyá a fẹ́ dá ìjà ẹ̀sìn lẹ̀ ṣùgbọ́n ó láwọn àgbáyé kan tí ẹni ẹlẹ́sìn bá ní tí ó yẹ kó máa bá wà lára mu kí ẹní tí nǹkan wọn bá ṣẹlẹ̀, àjọ fojú ẹ̀sìn wa wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, èmi ò bá wọn gùn rí. Kódà mi ò fi bẹ́ẹ̀ gbọ́ iye dáadáa. Àwọn kan tó mi máa ń gùn ni mọ́tò, mo lè gùn ọ̀kadà àti kẹ̀kẹ́ àti bóyá bí àwọn ọkọ̀ ojú omi tó bá ṣe pé ó wà níkale, èmi ò gun, èyí ò ń rí.

Mi ò rántí pé mi ọ dúró ọjọ́ kan láì lórí, mi ò rántí. Mi ò sì rántí pé mo dú ọjọ́ kan láì lórí. Nítorí ohun ta máa ń sábà lo ni, ó dojúmọ́ lórè kóre nígbà kú ìgbà. A máa ń lò, mi ò rántí pé ọjọ́ kan wà tí mi ò lórí, bẹ́ẹ̀ni.

Rárá o. Mi ò fẹ́ràn si. Mo jẹ́ ẹni tí ò kí ń fẹ́ràn kí dé máa pọ̀ jù. Mi ò fẹ́ràn ọ́ ṣe. Mi ò nífẹ̀ẹ́ sí iru ẹ̀

Rárá, mi ò kí ń bá a pàdé. Rárá, mo jẹ́ ẹni tí ó máa ń lọ jẹ́ẹ́jẹ́ẹ́, tí ò kí ń mójútó àwọn nǹkan yẹn. Bóyá àwọn ẹlòmíì máa bá mi mójútó wọn.

Rárá o. Èmi ò mọ̀ bí a ti ṣe ń ṣe tí àkọ́kọ́. Nítorí ko se gbogbo ẹ̀ náà la máa mọ̀ tán. O ní mo mọ̀ dẹ̀ wọ́n bá, iwọ́n bá tí mo dẹ̀ mọ̀ ni mo sọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan lóòrèkóòrè, mo máa ń tan nígbàkígbà, mo máa ń fi ń ṣiṣẹ́ nígbà mi, mo máa ń fi ń ṣiṣẹ́. Mo dẹ̀ máa ń tan, mo dẹ̀ máa ń pa.

Ah, èmi ò níí, mi ò mọ pa Isegun Ode. Èmi ò mọ nkankan pa ẹ̀. Mi lọ rí. Koda mi lọ rí. Mi ò lọ rí Segunde. Mi lọ rí òó.

Rárá o. Mi ò ní. Mi ò ní, mi ò ní. Kọ̀mpútà nìkan ni mo ní. Mi ò ní èyí ò ta fún mi bo.

Mi ò rántí. Mi ò rántí dáadáa nígbà tí mò ń kẹyin fò. Hmm, mo máa ń fò tẹ́lẹ̀ ní kékeré. Nígbà tí mò ń kéré, mo máa ń fò, mo fẹ́ máa fò ṣíkẹ̀. Ṣùgbọ́n kaka tí mo wa dàgbà báyìí, bóyá bùkátà ni ó koti ẹ yẹ mi, mi ò sábà fò mọ́. Mi ò sábà fò nítorí pé mi ò rí ìdí tí mo fi fẹ́ máa fò. Àwọn ènìyàn lè máa wí ọ̀ún pé, "àṣé, kò sí pé ọpọlọ yìí, ẹni yìí ti san báyìí." mi ò kí ń sábà fò.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza bí i àwọn ata kó má ta jù, mo fẹ́ràn ata. Àwọn sausage, àwọn sausage yẹn gbọdọ̀ jẹ́ èyí tó wà halal àti àwọn bí i ẹran kéékèèké, ti won se papo àti bóyá salad àti bí àwọn tó won máa ń lo àwọn green, àwọn ṣé green pea lọ́ ń pè é? Àtàwọn oríṣìíríṣìí tí wọ́n pé àwọn protein orí ẹ̀ tó wà tó o pọ̀, àwọn èèyàn máa ń sábà fẹ́ràn ati èyí tó wà tó le ti ó fi bẹe ro bẹ̀yẹn bẹ́ẹ̀ni.

Nígbà tí mo, nígbà wo ni mo kẹ́yìn lọ́ wo ẹ̀yìn? Ẹ̀yìn wo? Ṣé ki eyan boju wẹ́yìn ni? Tàbí kẹ́yan wo ẹ̀yìn ẹ̀, ẹ̀yìn pé irú ẹni kẹ́yan lọ yẹ̀wò. Bóyá, o tì ní wàhálà kankàn kan àbí ṣe ìyẹn lẹ̀ ń sọ ni? Torí ìbéèrè yẹn ò gé mi.

Àgọ́? Ṣé mo ti lọ Ságọ́ rí? Mi ò gbọ́ ye níbi tí ẹ ń sọ yẹn. Àgọ́, Àgọ́, ṣá Ságọ́ tí ó wà ní Ogun State ni? Àbí ewo? Àgọ́, mi ò tíì lọ, mi ò gbọ́ ye níbi tí ìbéèrè yẹn.

Mo máa ń gbìyànjú láti tètè parí àwọn iṣẹ́ mi. Àwọn iṣẹ́ mi mo máa ń tètè gbìyànjú láti máa parí wọn lásìkò, k'ásíkò ìparí iṣẹ́ tó dé. Àti pé a máa ṣe àwọn ètò kalẹ̀ nípa bí a ṣe máa parí iṣẹ́. Ní boyá bí wákàtí kan sẹ́yìn, boya wákàtí kan sẹ́yìn, ó tún ní ṣe pẹ̀lú bí iṣẹ́ bá sẹ pọ̀ tó, àwọn iṣẹ́ mi ó tún máa báa yàn delè ni. Kódà tí mo lọlé àwọn àsìkò tí ó yẹ k'eeyàn ó máa fi sí mi, a tún bọ́ sórí iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìdíwọ̀ kọ̀ọ̀kan tó máa ń wá tí a ní lè, eh, ṣe ìpalẹ̀mọ́ fún àsìkò ìparí iṣẹ́ dáadáa.

Uhm, mi ò kí ń sábà ṣe kí máa jẹ eni tó máa paro. Mi ki n. Kódà mii gbọ́ ìbéèrè yìí dáadáa, mii gbọ́ yé ye dáadáa.

Mi ò kí ń ṣe nǹkan kan ju kí n bá wọn lò dáadáa lọ, ṣùgbọ́n àwọn ti e jo n bá ṣiṣẹ́ pọ̀, mi o gbọdọ̀ máa bọ̀wọ̀ fún wọn k'eyan de máa bá wọn ṣiṣẹ́ dáadáa, kí e má ní wàhálà kankan, k'eyan de ṣe sùúrù. Sùúrù ṣe pàtàkì gan nínú àwọn bíba àwọn ayẹ yìí. Eeyan o gbọdọ̀, eeyan ò gbọdọ̀ tẹ̀lé báṣubàṣu, kò gbọdọ̀ ṣìwàwú lọ́dọ̀ wọn, yan ò gbọdọ̀ máa mọ wora re ní wọnba.

Rárá o, rárá mi i ní ìrora kankan tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí alhamdulilah. Mi ò ní ìrora kankan. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ṣọ́ ara mi, bí mo ye sọ̀rọ̀ níwájú wọn, bí mo ye àwọn iṣesí mi. Kí má ba, ki ẹnikan ó má ba mú mi sínú látara ìbínú sí ìwà mi. Máa ń gbìyànjú láti máa ṣìwàhù.

Àtọwọ́dọ̀wọ́ ṣé mo gbàgbọ́ inú ẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò tí lè fèsì báyìí nítorí mi ò tí gbọ́ iye oríṣi ọtí ń bọ̀ gan gan, oríṣi ibẹ̀rẹ̀ ẹni tí ń bọ̀ gan gan, mi ò tíì gbọ́ iye.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò mọ̀ pa eléyìí, mi ò, mi ò ní ìmọ̀ to yanjú lórí ẹ̀.